Mi ò kí ń wọ ẹyin mi rara. Ǹkan tí ó bá ti lè mú mi lọ wọ ẹyin mi ni tí mo bá jẹun. Ẹran tí mo ṣe jẹ yen tí ó bá mú ẹnú dùn mi, mo máa wá ṣẹ wá lọ gbé ẹyín mi lọ sí ọ̀dọ̀ dókítà tí wọn wọ ẹyin. Ṣùgbọ́n tí ó bá ti ṣi ǹkan kan tó ṣẹlẹ̀ nípa ẹyin mi, mi ò kí ń lọ sọ́rò dókítà rí. Àárín.